Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí mo bá sọnù. Ó sì kò, nígbà tí mo bá sọnù, ó sì kò burú rárá láti ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo bá wà ní ibi tí mo kò mọ dáadáa tàbí tí mo bá ń wá àdírẹ́sì kan pàtó tí mo kò le rí, mo máa ń dúró láti bèèrè lọ́wọ́ àwọn ènìyàn. Mo fẹ́ràn láti bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó ń ta nǹkan ní apá ọ̀nà tàbí àwọn, àwọn agbẹ́rù torí pé wọ́n máa ń mọ àdúgbò náà dáadáa gan.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn. Mo ti ń ronú nípa rẹ̀ rí, pàápàá torí pé àwọn ọmọ mi máa ń bèrè fún ajá tàbí ológbò. Ṣùgbọ́n síbẹ̀, a kò tíì pinnu láti ní ọ̀kan. Ìdí pàtàkì ni pé títọ́jú ẹranko ọ̀sìn nílò àkókò púpọ̀ àti ojútùú tó péye. A gbọ́dọ̀ pọ́n wọn, fún wọn ní oúnjẹ, mú wọn lọ wo dọ́kítà ẹranko àti pa ilé wa mọ́ láti àwọn ìdọ̀tí wọn. Pẹ̀lú iṣẹ́ mi tó ń pọ̀, mo kò mọ̀ bóyá mo ní àkókò tó tọ́ láti tọ́jú ẹranko kan dáadáa tàbí pé ilé wa kò tóbi púpọ̀. A ní ọgbà kékeré kan, ṣùgbọ́n mo rò pé kò tó fún ajá kan láti máa sáré káàkiri. Síbẹ̀, mo gbàgbọ́ pé ní ọjọ́ iwájú, nígbà tí àwọn ọmọ mi bá ti dàgbà díẹ̀ síi, tí wọ́n sì le ràn mí lọ́wọ́ láti tọ́jú ẹranko náà, a lè ra ọ̀kan. Ajá dára fún ààbò ilé, ó sì tún lè jẹ́ ọ̀rẹ́ fún àwọn ọmọ. Mo gbọ́ pé títọ́jú ẹranko ọ̀sìn kọ́ àwọn ọmọdé nípa ojúṣe àti ìfẹ́. Nítorí náà, ó lè jẹ́ ìrírí tó dára fún wọn. Ní bayìí, a kan máa ń wo àwọn ẹranko tí àwọn ọ̀rẹ́ wa tàbí àwọn aládùúgbò wa ní. Àwọn ọmọ mi máa ń ṣeré pẹ̀lú wọn, èyí tó máa ń yọ wọ́n lẹ́nu, èyí tó títí tí a fi di àgbà láti ní tiwa fúnra wa. Nígbà yìí, kò sí ẹranko ọ̀sìn nílé wa, ṣùgbọ́n bóyá ní ọjọ́ iwájú, nígbà tí àwọn nǹkan bá bọ́ sí ọ̀nà, a lè ra ẹranko.

Mo máa ń gbìyànjú láti dáàbò bo ayé ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì torí pé ààbò ìdásílẹ̀ ṣe pàtàkì gan-an ni àyé ní àgbáyé ọlọ́jọ́ òní. Ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń gbà ni láti lo ọ̀rọ̀ ìpamọ́ tó lágbára fún gbogbo àkáǹtì mi. Mo máa ń lo ọ̀rọ̀ ìpamọ́ kan náà fún àkáǹtì méjì. Ọ̀rọ̀ ìpamọ́ kọ̀ọ̀kan gbọdọ̀ ní àdàpọ̀ lẹ́tà ńlá àti kékeré, nọ́mbà àti àwọn ààmì pàtàkì. Èyí máa ń mú kí ó ṣòro fún àwọn ènìyàn fáwọn èèyàn láti wọlé sí àkáǹtì mi. Mo tún máa ń pa gbogbo ọ̀rọ̀ ìpamọ́ mi mọ́ sínú áàpù kan tí ó ní ààbò torí pé mo kò lè rántí gbogbo wọn. Mo tún tan two-factor authentication sí gbogbo àkáǹtì pàtàkì mi, pàápàá íméèlì, báǹkì àti àwọn mídíà ìbáṣepọ̀. Èyí túmọ̀ sí pé kó dà tí ẹnìkan bá mọ ọ̀rọ̀ ìpamọ́ mi, wọ́n sì nílò kóòdù mìíràn tó máa wà sí fóònù mi kí wọ́n tó lè wọlé. Mo máa ń ṣọ́ra gan-an pẹ̀lú àwọn íméèlì tí mo bá ń gbà. Bí íméèlì kan bá wá tí wọ́n bá ń bèrè fún ọ̀rọ̀ ìpamọ́ mi tàbí ìdánimọ̀ àkáǹtì mi, mo máa ń pa á mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ó lè jẹ́ ẹ̀tàn. Ilé-iṣẹ́ tó tọ́ kò máa ń bèrè fún ìdánimọ̀ lórí íméèlì. Mo tún máa ń tẹ síbí kan tí wọ́n rán sí mi ní íméèlì láìṣe àyẹ̀wò wẹ́ẹ̀bù náà dáadáa ṣáájú. Lórí àwọn mídíà ìbáṣepọ̀ bí i Facebook àti Instagram, mo ṣètò àkáǹtì mi láti jẹ́ ìkòkò.

Rárá, mi ò ní àgbàlá òjò. Ilé wa kò ní àgbàlá tó tóbi tó. A kan ní ọgbà kékeré kan ní ẹ̀yìn ilé níbi tí mo gbin àwọn ewéko díẹ̀. Síbẹ̀ mo ti ronú nípa pípèsè àgbàlá òjò láti máa kó omi òjò pamọ́ torí pé ó wúlò gan-an ní ìlú wa. Òjò máa ń rọ̀ púpọ̀ ní àsìkò kan lọ́dún ṣùgbọ́n a máa ń jẹ́ kí gbogbo omi náà lọ sínú, lọ nù sínú kòtò. Bí a bá lè kó omi òjò pamọ́, a lè lò ó láti fọ́, fọ́ àwọn ewéko, láti fọ ọkọ̀, láti ṣe àwọn iṣẹ́ ilé mìíràn. Èyí ran wa lọ́wọ́ láti dín owó omi kù tí a máa ń ná ní oṣù kọ̀ọ̀kan. Àwọn ọ̀rẹ́ mi kan ní àgbàlá òjò wọ́n sì sọ pé ó wúlò gan. Wọ́n pa kòtò ńlá kan mọ́ sí etí ilé wọn. Omi òjò sì máa ń sàn láti orí ilé wọn wá sínú rẹ̀. Lẹ́yìn náà wọ́n lè bu omi náà jáde láti lò ó. Síbẹ̀ pípèsè àgbàlá òjò nílò owó láti ra àwọn páìpù àti kòtò náà èyí tí mo, mi ò tíì ní láti fi ná àti pé mo nílò láti mọ bí a ṣe máa ń ṣe dáadáa kí omi náà má bàá ba àwọn ewéko tàbí àwọn ǹkan mìíràn jẹ́. Ni ọjọ́ iwájú mo fẹ́ pèsè àgbàlá òjò kan pápa tí owó bá ti pé. Ó jẹ́ ọ̀nà tí ó dára láti tọ́jú àyíká, láti lo omi titọ́ dáadáa àti láti pa owó mọ́. Ni báyìí, a kan máa ń lo omi tí ó ti wá láti inú páìpù ṣùgbọ́n mò ń retí pé láìpẹ́ yìí a yóò lè bẹ̀rẹ̀ láti lo omi ọjọ́, omi òjò pẹ̀lú.

Ìwà ìṣòwò mi jẹ́ ọ̀kan tó dá lórí òtítọ́, ìfarabalẹ̀ àti ìṣedédé. Mo gbàgbọ́ pé ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn ṣe pàtàkì jù ju owó lọ. Nítorí náà mo máa ń gbìyànjú ìbáṣepọ̀ mi pẹ̀lú oníbàárà, ẹlẹgbẹ́ iṣẹ́ àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ dáadáa. Nígbà tí mo bá jẹ́ ẹ̀jẹ́, mo máa ń múṣẹ. Mo máa ń ṣe ohun tí mo sọ pé mo máa ṣe, mo sì máa ń parí iṣẹ́ ní àkókò tí mo bá pinnu. Èyí fún àwọn èèyàn ní ìgbẹ́kẹ̀lé nínú mi wọ́n sì mọ̀ pé wọ́n lè gbẹ́kẹ̀lé mi. Mo máa ń ronú àwáwí-- mi ò máa ń ronú àwáwí tàbí tan ẹnikẹ́ni jẹ rárá. Bí mo bá ní ìṣòro láti parí iṣẹ́ kan ní àkókò rẹ̀, mo máa ń sọ fún wọn ṣáájú mo sì máa ń gbìyànjú ojútùtù tuntun. Òtítọ́ ṣe pàtàkì fún mi kódà ti o ba tí ó bá burú. Mo, mo gbàgbọ́ pé ìṣedédé máa ń mú ìbáṣepọ̀ lágbára ó sì máa ń mú kí àwọn ènìyàn máa bá, máa bọ́ ọ pàdé. Nígbà tí mo bá ń bá oníbàárà sọ̀rọ̀, mo máa ń tẹ́tí sílẹ̀ dáadáa láti mọ ohun tí wọ́n fẹ́ràn gan. Mo máa ń gbìyànjú láti tan nǹkan tí wọ́n kò nílò fún wọn. Mo máa ń fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti rí ojútùú tó dára jù fún ìṣòro wọn. Kódà bí èyí kò bá túmọ̀ sí pé mo máa rí owó púpọ̀. Ìbáṣepọ̀ tó pé ṣe pàtàkì jù owó lọ́jọ́ kan náà lọ. Mo tún bọ̀wọ̀ fún àkókò àwọn èèyàn mo máa ń pè sí ìpàdé mo sì máa ń dáhùn ìránṣẹ́ àti ìpè kíákíá. Èyí fi hàn pé mo máa ń kà wọ́n sí pé mo sì mọyì àkókò wọn. Lẹ́ẹ̀kọ̀okan àṣìṣe máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo máa ń jẹ́wọ́ rẹ̀ kíákíá mo sì máa ń tún un ṣe. Mo máa ń ronú àwá-- mi ò máa ń ronú àwáwí tàbí da ẹ̀bi lé ẹlòmíràn. Jíjẹ́wọ́ àṣìṣe àti túntùn ṣe hàn pé mo ní ìfarabalẹ̀ àti ojúṣe. Ìwà ìṣòwò mi, ìwà ìṣòwò mi ràn mí lọ́wọ́ láti kó ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú àwọn èèyàn, láti rí àṣeyọrí nínú iṣẹ́ mi àti láti jẹ́ kí àwọn èèyàn gbẹ́kẹ̀lé mi. Wa ò pé bí mo bá, bí a bá tọ́jú àwọn èèyàn dáadáa, wọ́n yóò tọ́jú wa padà, iṣẹ́ wa sì, iṣẹ́ wa sì yóò dàgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti ṣe láti parí ara mi. Nígbà tí iṣẹ́ bá pọ̀ gan tàbí tí ọkàn mi bá kan si, mo fẹ́ràn láti jáde lọ rìn fún ìṣẹ́jú ogún tàbí ọgbọ̀n. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti parí ara mi, láti ronú jinlẹ̀ àti láti mú kí ara mi balẹ̀. Mo fẹ́ràn láti rìn ní àárọ̀ kùtùkùtù nígbà tí ilẹ̀ sì párọ́rọ́, tí afẹ́fẹ́ sì tutù. Ní àkókò yẹn, kò sí ọkọ̀ púpọ̀ lójú pópó, àwọn èèyàn kò sì pọ̀. Nítorí náà, mo lè gbàdúrà àlàáfíà náà. Mo máa ń rìn ní àyíká àdúgbò wa, mo sì máa ń wọ àwọn ilé, àwọn igi àti àwọn ẹyẹ tí ó ń kọrin. Ní ìgbà mìíràn, mo máa ń gbé àwọn ọmọ mi lọ pẹ̀lú mi a sì máa ń rìn papọ̀. Wọ́n fẹ́ràn rẹ̀ gan, wọ́n sì máa ń bèèrè ìbéèrè nípa nǹkan tí wọ́n bá rí. Ìrìn yìí fún wa ní àǹfààní láti sọ̀rọ̀ papọ̀, láti ṣàkíyèsí nǹkan tuntun àti láti wà pẹ̀lú ara wa. Mo sì máa ń gbìyànjú, mo sì máa ń gbọ́ orin nígbà tí mo bá ń rìn fúnra mi. Èyí máa ń mú kí ìrìn náà dùn síi, ó sì máa ń fún mi ní ìmúra sílẹ̀ ìrìn. Ìrìn ní àlàáfíà dára fún ìlera ara àti ẹ̀mí. Ó ń ran ara lọ́wọ́ láti túká, ó sì máa ń mú kí ẹ̀jẹ̀ máa sàn dáadáa. Ó tún ń ran ọkàn lọ́wọ́ láti balẹ̀, ó sì máa ń dín wàhálà kù. Ìrìn jẹ́ ọ̀nà tó rọrùn láti ṣe eré ìdárayá láínilo láti lọ sí ilé ìdárayá tàbí láti ní èrò pàtàkì. Kan ẹsẹ̀ rẹ àti àkókò kékeré nìkan lo nílò. Mo gbìyànjú láti ní gbogbo ọjọ́ bí ó bá ṣe ṣe torípé ó dára fún mi.

Rárá, mi ò tí ì lu etí mi rí, ó sì jẹ́ nǹkan tí mo, tí mo fẹ́ ṣe. Lílu etí ti di ohun tó wọ́pọ̀ báyìí pàápàá láàárín àwọn obìnrin ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ràn. Ìdí àkọ́kọ́ ni pé mo bẹ̀rù ìrora. Mo tún gbọ́ pé lílu etí lè fa ìrora gan, ó sì lè gba àkókò pípẹ́ kí ó tó san àti pé bí a kò bá tọ́jú rẹ̀ dáadáa lẹ́yìn tí a bá lú u, ó lè fa àìsàn. Èyí bà mí lẹ́rù gan. Ìdí kejì ni pé ní àṣà wa ọkùnrin kì í lu etí déédé. Ó jẹ́ nǹkan tí àwọn obìnrin máa ń ṣe láti wò, wò yẹ, wọ̀yẹ tí. Gẹ́gẹ́ bí ọkùnrin mo rò pé kò yẹ fún mi. Àwọn obìnrin mi náà kò fẹ́ràn rẹ̀. Wọ́n sì máa ń sọ pé ó jẹ́ ohun tí àwọn ọmọ òde òní nìkan ló ń ṣe. Síbẹ̀, mo gbà pé ẹni kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ láti pinnu ohun tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ara wọn. Bí ẹni kan bá fẹ́ lu etí rẹ̀, ó dára fún wọn. Fún mi, mo ti pinnu láti má lu etí mi. Mo sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìpinnu yìí. Ara mi dára bí ó ti wà báyìí. Mo kò ní nílò láti fi ǹkan sí i àti pé lílu etí lè fa wàhálà ní ọjọ́ iwájú, pàápàá bí ẹni kan bá fẹ́ rí iṣẹ́ kan tí wọn kò fẹ́ràn irú ohun báyìí. Nítorí náà mo ti pinnu láti yẹra fún gbogbo rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe díẹ̀, bó ti lè jẹ́ pé mi ò mọ̀ dáadáa púpọ̀. Mo mọ̀ pé títún àwọn nǹkan ṣe túmọ̀ sí gbígbé àwọn ohun àmúlò tí, tí a ti lò tán láti fi ṣe nǹkan tuntun dípò láti dà wọ́n nù. Èyí dára gan-an fún àyíká torí pé ó máa ń dín ìdọ̀tí kù ó sì máa ń pa àwọn ohun èlò mó. Fún àpẹẹrẹ, fún àpẹẹrẹ fẹlá, pílásítíkì àti gíláàsì jẹ́ àwọn ohun tí a lè tún ṣe. Nílé wa, a máa ń gbìyànjú láti pín kọ́kọ́rọ́ wa sí àwọn apá oríṣiríṣi. A máa ń fi àwọn ìgò gíláàsì, àwọn ìgò pílásíkì àti fẹlẹ sí apá kan pàtó kí wọ́n lè gbé wọn lọ sí ibi tí wọ́n ti ń tún ṣe. Síbẹ̀ mo jẹ́wọ́ pé a kò ṣe déédé títí. Ní ìgbà mìíràn a máa ń gbàgbé a sì máa ń da gbogbo kọ́kọ́rọ́ pọ̀ mọ́ àpótí kan náà. Mo tún ti kọ́ àwọn ọmọ mi ní, mi láti tún àwọn nǹkan ṣe. Mo sọ fún wọn pé kí wọ́n máa da fẹlá àti tàbí pílásíkì, pílásítíkì nu lásán ṣùgbọ́n kí wọ́n fi wọ́n sí ibi tó yẹ. Wọn kò, wọ́n ń kọ́ ẹ̀kọ́ yìí ní ilé ìwé pẹ̀lú wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ń mọ pàtàkì rẹ̀

Ọdún méjì sẹ́yìn ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbékalẹ̀ yẹn jẹ́ fún iṣẹ́ tuntun tí mo fẹ́ bẹ̀rẹ̀, èyí tó yàtọ̀ sí iṣẹ́ tí mò ń ṣe báyìí. Mo ní àlá kan láti bẹ̀rẹ̀ ìṣòwò kékeré sèmi nígbà kan. Nígbà náà, mo kò gbẹ́kẹ̀lé náà láti ìṣàlàyé èrò mi bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà àti owó tí mo nílò. Síbẹ̀, lẹ́yìn tí mo ronú jinlẹ̀ nípa rẹ̀, mo rí pé àkókò náà kò ì tó. Mo ní ìdìlẹ́ láti tọ́jú. Iṣẹ́ tí mò ń ṣe báyìí sì fún mi ní owó tó dára. Nítorí náà, mo pinnu láti dúró ṣinṣin lórí iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ̀rọ ìṣòwò náà sì wà nínú orí mi, ṣùgbọ́n mo fẹ́ dúró títí tí àkókò tí ó yẹ tó bá dé. Kíkọ́ ìgbékalẹ̀ iṣẹ́ náà ràn mí lọ́wọ́ láti ronú jinlẹ̀ nípa èrò mi, láti mọ àwọn nǹkan tí mo nílò láti ṣe àti láti ṣètò dáadáa. Bó tilẹ̀ jẹ́ pé mi ò tíì bẹ̀rẹ̀ ìṣòwò náà, ìgbékalẹ̀ náà wà níbẹ̀, mo sì lè padà síi ní ìgbàkúgbà tí mo bá ṣe tán. Ìgbékalẹ̀ iṣẹ́ ṣe pàtàkì gan torí pé ó ran ènìyàn lọ́wọ́ láti ṣètò èrò rẹ̀ dáadáa, láti mọ àwọn ìpèníjà tí ó lè dé àti láti wá ojútùú sí wọn. Ó tún ràn mí lọ́wọ́ láti fi ìgbékalẹ̀ náà hàn àwọn tí ó lè fẹ́ fún mi ní owó tàbí lè ṣe ìrànlọ́wọ́. Ni ọjọ́ iwájú, mò ń retí láti tún kọ ìgbékalẹ̀ iṣẹ́ mìíràn bóyá fún iṣẹ́ àgbà kan ní ibi iṣẹ́ mi tàbí fún ẹ̀rọ ìṣòwò náà nígbà tí mo bá ti múra sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́, ó sì jẹ́ apá kan pàtàkì nínú ètò òwúrọ̀ mi. Nígbà tí mo bá dé ibi iṣẹ́ ní òwúrọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti ṣe coffee kan. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti jí ọkàn mi, ó sì máa ń fún mi ní agbára láti bẹ̀rẹ̀ ọjọ́ mi. Mo fẹ́ràn coffee tó ní ṣúgà díẹ̀ láìsí wàrà. Nígbà mìíràn, mo máa ń mu coffee espresso kan so lágbára nígbà tí mo bá fẹ́ agbára púpọ̀ síi. Ilé iṣẹ́ wa ní ẹ̀rọ coffee kan kan níbi tí gbogbo wa lè lọ fún ọ̀fẹ́. Nítorí náà ó rọrùn láti ṣe coffee nígbàkúgbà tí mo bá fẹ́. Mo máa ń mu coffee púpọ̀ jù, bóyá mi ò máa ń mu coffee púpọ̀ jù, bóyá ìkan ní òwúrọ̀ àti ìkan ní ọ̀sán. Bí mo bá mu púpọ̀ jù, òorun kò máa ń fọ́ mi ní òru dáadáa. Àwọn ẹlẹgbẹ́ mi náà máa ń mu coffee a sì máa ń pàdé ní àyíká ẹ̀rọ coffee náà láti sọ̀rọ̀ díẹ̀. Èyí máa ń jẹ́ ànfàaní dáradára láti parí àwàdíẹ̀, láti pa àwàdà àti láti kọ ara wa lọ́kàn. Nígbà mìíràn bí iṣẹ́ bá pọ̀ jù gan-an tí ara bá sì kan mí, mo máa ń mu coffee láti ràn mí lọ́wọ́ láti wà ní àlàáfíà. Síbẹ̀ mo mọ̀ pé coffee púpọ̀ jù kò dára fún ìlera. Nítorí náà mo ń gbìyànjú láti máa mu, láti má mu ju méjì tàbí mẹ́ta lójúmọ́ lọ. Coffee ti di apá kan nínú ìgbésí ayé mi ní ibi iṣẹ́, ó sì ràn mí lọ́wọ́ láti máa ṣiṣẹ́ dáadáa gan-an.